Àkókò mélòó ni o máa ń lo sùn? Àkókò tí mo máa ń lo sùn ó jẹ́ ní alẹ́ títí di àárọ̀ ó jẹ́ wákàtí méje, ìgbà mi ó dẹ̀ máa n jẹ́ wákàtí mẹ́jọ, ìgbà mi ò máa kéré jù bẹ́ẹ̀ lọ ó jàjà jẹ tó bá jẹ́ pé mo ní nǹkan ṣe tí mo pẹ́ sùn. Wákàtí yẹn lè máa pẹ́ lọ títí àmọ́ wákàtí tí mo máa ń lò sábà lo kojù wákàtí méje lọ sí mẹ́jọ àbí ẹhn tí n bá ti sùn ní bí ọwọ́ ago mẹ́sàn án títí ago mẹ́fà àbí ago márùn ún òwúrọ̀ ọjọ́ kejì màá ti jí. Wákàtí mẹ́jọ sí mẹ́sàn án ni wákàtí tí mo máa ń lò láti sùn. Ìgbà mìíràn dẹ́wàá tó jé pé tó bá di ọ̀sán tí orun bá kùn mi, mò lè lo wákàtí kán àbì méjì kí n tún fi sùn ní ojú mọ́mọ́.

Báwo ni mo ṣé máa ń ṣe irun mi? Bí mo bá fẹ́ ṣe irun mi, màá gbé lọ sí ilé àwọn gerígerí tí a ń pè ní bábà tí màá lọ gé. Bí mo ṣe máa ń gé irun mi, oríṣiríṣi ara ni mo máa ń fi irun mi dà. Àmọ́ èyí tí mo lè ṣe ni kí n fadán. Mà á gẹ àwọn style tí olóyìnbo ń pè ní low cut. Èyí tó máa lọlẹ̀ díẹ̀, tí ó ní lọlẹ̀ jù. Ìgbà mìíràn dẹ́ wà tí ó bá tún yá, màá tún gé sí afro. Ìgbà tó bá dẹ̀ tún wà, màá tún gé sí gállàs. Ìgbà mìíràn tó bá dẹ̀ tún wà, màá tún gé sí punk bí àwọn olóyìnbo ṣe ń pè niyén. Bi àwọn olóyìnbó ṣe ń pè ni àwọn style tí mo máa ń fi irun mi gé. Ó niyen. Bí mo ṣe máa ń gé. A lọ gbé clipper lọ sí ilé gerígerí, wọ́n á bá mi gé.

Kí ni mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Àwọn ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan tí mo bá ti jí, ọ̀un naà ni pé màá kọ́kọ́ má ti jí ní òwúrọ̀, màá gbàdúrà, tí n bá ti gbàdúrà fún bí iṣẹ́jú mélòó láti bá Ọlọ́run sọ̀rọ̀, màá tún inú ilé ṣe. Àwọn orí ibùsùn tí mo sùn sí, màá gbón nu, màá tún tẹ́. Tí mo bá ti wá sé yẹn, màá mú ìgbálẹ̀, màá fi gbá ilẹ̀ inú ilé kí inú ilé bá le mọ́. Tí màá tun ti sè yẹn tán, àwọn abọ́ tí mo bá fi jẹun tàbí ohun tí mo bá tún ní tí mo fẹ́ ṣe, màá ṣe é. Màá ṣà jẹ kọ́ jẹ́ pé gbogbo inú ilé wà ní àyíká, ó wà ní mímọ́, ó wà ní tuntun se. Tí n bá ti sè yẹn tán, màá lọ múra lọ sí ibi iṣẹ́ ọjọ́ mi láti máa múra. Màá jẹun, màá wẹ̀, màá lọ múra. Àwọn nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ nìyẹn.

À kí ni mo máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Ohun tí mo máa ṣe náà kò ju, ó tún yẹ́ yàtọ̀, ó tún fara pẹ́ ibi tí mo bá wà tí òjò bá ń rọ̀. Tí ó bá jẹ́ pé ìta ni mo wà, mà á dúró pamọ́ sí ibìkan tí òjò máa fi rọ̀, tí òjò fi ní pa mí. Tí òjò bá ti dá, mà á máa lọ sí ibi tí mo lọ. Àmọ́ tó bá jẹ́ pé inú ilé ni mo wà tí òjò náà ti rọ̀, tí òjò ti bá mi, mà á ti gbogbo ìlẹ̀kùn mi kí òjò àti atẹ́gùn má bàá wọlé. Mà á dẹ́, mà á sùn, mà á sun oorun torí oorun àsìkò òjò ó máa ń dùn mọ́ ni, ó má ń dùn mọ́ ni dáadáa. Oorun àsìkò òjò ó má ń dùn mọ́ ni dáadáa. Àwọn nǹkan tí mo máa ṣe nígbà tí òjò bá rọ̀ nìyẹn.

Báwo ni mo ṣẹ máa ń ṣe àkópò fún ìrìn àjò? Bí mo ṣe máa ń ṣe àkópò fún ìrìn àjò, òun kò ju pé mà á palẹ̀. Mà á wá ẹ́ báàgì táwọ́n oloyinbo pe ní traveling bag. Mà á kó àwọn nǹkan tí mo bá mọ̀ pé mo máa nílò ní ìrìn àjò tí mo fẹ́ rìn. Ìyẹn bí i aṣọ, ìye aṣọ tí màa lò, bàtà, àwọn ohun tí-- àti owó àti ògbogbo awọ́n kan tí mo mọ̀ pé mo máa nílò ní ibi tí mò ń lọ. Òhun ni mo máa ń kó dání tí mà á ti fẹ́ rìn ìrìn àjò. Mà á dẹ̀ fi tó àwọn tó bá wà láyé kà mi létí pé mo fẹ́ rìn ìrìn àjò. Tí mo dẹ̀ láyé, mi fẹ́ràn kí n máa rìn ìrìn àjò alẹ́, àárọ̀, lójúmọ́ mọ́. Òun ni mo máa ń rìn ìrìn àjò mi. Àwọn nǹkan tí mo máa ń ṣe níyen tì ní mà á ti fẹ́ ṣe àkópò fún ìrìn àjò mi.

Ṣé mo ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Aṣọ òtútù ó ṣe kókó kí èèyàn ní. Igba òtútù tó máa ń fa òtútù, ọ̀un nà ni ní ìgbà ọyẹ́ tí àwa ní orílẹ̀-èdè wa tí a máa ń là kọjá àti ìgbà òjò. Àwọn ìgbà yẹn náà ni òtútù máa ń mú. Òun ló dẹ́fa tí mo fi ní aṣọ òtútù. Aṣọ òtútù tí mo dẹ̀ ní ó pé oríṣiríṣi. Àwọn aṣọ òtútù tí olóyìnbo ń pè ní sweater tàbí cardigan. Mo ní aṣọ òtútù. Ó ṣe kókó torí ó máa bá-- ó máa ń kò jẹ́ kí òtútù kó mú'yàn, ó máa ń pa òtútù rẹ, ó máa ń pa òtútù dànù. So mo ní aṣọ òtútù lóríṣiríṣi.